Bẹ́ẹ̀ni, èèyàn ní láti má a ṣe ìwádìí àwọn alábàásiṣepọ̀ eeyẹn. Àmọ́ ìwádìí tí à ń sọ yìí ò pé oríṣi ọ̀nà méjì. Ìwádìí kan wà tí a máa fi ń tọpinpin. Ìwádìí kan sì wà tí ó jẹ́ pé a máa fi ń ṣe, a máa fi ń ṣe ìbéèrè èyí tí ó ṣe pàtàkì lórí alábáàṣepọ̀. Látarí pé a fẹ́ rí àrídájú wípé ẹni náà kò ní ìwà kan àbí méjì tí ó lè sìpalára fún ìṣe. Àbí láti rí àrídájú wípé ẹni náà ń ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ẹ kó ṣe. Àwọn oríṣi ìwádìí tí ó wà nìyẹn. Àmọ́ èyí tí oní ìbéèrè ń béèrè, tó bá ṣe pé, òkèárọ̀mọ́, tó bá ṣe pé ti ẹlẹ́ẹ̀kejì ni, èyí tí èmi mọ̀ ń ṣe Àmọ́ ti alákọ̀ọ́kọ́, léyìí tó jẹ́ ti a máa fi tọpinpin. Léyìí tó lè sokùnfà kí kùdìẹ̀kùdìẹ, àbí kí ọ̀tá ó máa gbilẹ̀ láàárín àwọn ènìyàn. Tó bá jẹ́ ti ilé èyí ni, èmi kì í ṣe.